Báwo ni o ṣe máa ń kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí o fẹ́ràn? Mo máa ń kọ́ wọn ni ónà ní oúnjẹ tí mo fẹ́ràn, mo máa ń kọ́ wọn sọ́nà, pẹ́ bi kí wọ́n mọ bí a ṣe ń ṣe. Àwọn oúnjẹ tí mo máa ń ṣe náà, mo sì máa ń kọ́ ẹlòmíràn láti pe ko mọ́n ṣe. Torí pé oúnjẹ tí mo fẹ́ràn jẹ́ oúnjẹ ìlú mi, nítorí náà mo máa ń kọ́ ènìyàn bí a ṣe ń ṣe.

Sọ fún wa nípa àjọyọ̀ ìdílé. Àjọyọ̀ ìdílé jẹ́ ọjọ́ tí ǹkan máa ń ṣe dáradára. Bí tí èèyàn bá bímọ, àbí tí èèyàn bá ṣe ṣílẹ̀. Àwọn àjọyọ̀ ìdílé ní eléyìí tí èèyàn máa ń ṣe ní ìdílé. Àwọn àjọyọ̀ ìdílé leleyii tí èèyàn máa ń ṣe. Àwọn àjọyọ̀ ìdílé tí ó dára nínú ẹ̀bí nínú ara la lé máa ń ṣe àjọyọ̀ ìdílé lójoojúmọ́ lọ́dọọ́dún. Ni igbakugba ti ni orekoore.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnà-dúrà? Ìdúnàdúrà bí bá wọ́n ní kí n mú ìpẹ̀lú ìdúnàdúrà. Ìdúnàdúrà, ìdúnàdúrà, ókay bi mo ṣe é máa ń ṣe ìdúnàdúrà la ṣe máa ń ṣe ìdúnàdura nínú ọjà. Tí a bá fẹ́ lọ ra nǹkan, a tón bá pe nkan yen ní ẹgbẹ̀rún márùn-ún, a máa ná sí ẹgbẹ̀rún méjì àbí ẹgbẹ̀rún mẹ́ta.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Bí mo bá ti jí òwúrọ̀, nǹkan tí mo i maa n kọ́kọ́ ṣe tí mo bá gbàdúrà fún ara mi, máa gba àdúrà pẹ̀lú àwọn ẹbí mi ma si fo ẹ̀yìn mi, máa wẹ̀, máa gba ibi iṣẹ́ lọ. Ǹkan tí mo bá ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tin bá jí níyì, ní òwúrọ̀ tí bá ti ji, mo máa ń ṣe nǹkan bái, ma si máa ń ṣe dáradára. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe dáradára ní òwúrọ̀, mo máa ń ṣe.

Báwo ni o ṣe ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí ti àgbà? Eeyan ni láti máa bá ọmọdé sọ̀rọ̀ ní ọ̀nà tó máa yé wọn, tí eeyan sì máa fi ọgbọ́n àti òye bá wọn lò. Ogbọ́n pé nǹkan tí ẹ̀yin máa sọ fún wọn máa sọ fún wọn máa yàtọ̀ sí nǹkan tí ẹ̀yin máa sọ fún àgbàlagbà. Nítorí pé ọmọdé ni wọ́n ọgbọ́n wọn to nkankan rárá.

Ni ero rẹ báwo ni rírìn ẹ̀sẹ̀ ṣírí. Rinrin ẹ̀sẹ̀ ṣe rí ni irin ó dá kí èèyàn máa rìn ni pẹ̀lú ẹsẹ̀. Ní ojoojúmọ́ kí èèyàn máa rìn irin ẹsẹ̀ kii ṣe yẹ kí èèyàn má ṣe ní ojoojúmọ́. Irin ẹsẹ̀ ló yẹ kí èèyàn máa rìn lóorekoorẹ́ àti ní ìgbàkúgbà ló yẹ kí èèyàn máa irìn ẹsẹ̀. Irin ẹsẹ̀ tó dára ni eleyii o yẹ kí èèyàn máa rìn irin ẹsẹ̀ lóorekoọrẹ́ àti ní ìgbàkúgbà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Ìdárayá, mo máa ń ṣe lóòrèkóòrè àti ní ìgbàkúgbà ni mo máa ń ṣe ìdárayá. Ìdárayá pẹ̀lú ohun tí máa ń fi ẹṣẹ̀ rìn mo máa ń lọ sí ibi iṣẹ́. Mo maa n tọ sókè ni kọ̀ọ̀kan mo si ma rin irin ìdárayá dada nítorí pe o ma n ṣe ara loore.

Ṣé o ti dúró ri, ṣe o ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣà fún ọjọ́ kan rí? Rárá o, mi ò tí ì dúró lílọ fún. Mo máa ń lò ó ní ojojúmọ́. Ní òrekoore àti nígbà kúùgbà jẹ́ máa ń lo ẹ̀rọ ìdárayá, mo sì máa ń lò wọ́n dáradára. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀rọ ìdárayá ní ojojúmọ́. Dáradára ni mo máa ń lò ó kìíní tí ì dékan tí máa lò ó.

Ìgbà mélòó ni ó máa ń fọ eyín l lọ́joojumọ̀? Ẹ̀ẹ̀kan ni màá fọ eyín lojoojumọ̀. Though ó ye kí èèyàn máa fọ eyín ní bí i ẹ̀ẹ̀méjì lójúmọ́, ṣùgbọ́n ni tèmi ẹ̀ẹ̀kan, tin m ba ti fọ ní àárọ̀. Ó tun di àárọ̀ ọjọ́ kejì kí n tó fọ eyin imiran, so ẹ̀ẹ̀kan ni èmi máa ń fọ eyín lojoojumo. Ẹ̀ẹ̀kan ni mo máa ń ṣe ní ojoojúmọ́, un o kiiṣe lẹ́ẹ̀méjì.

Ibò àti ìgbà wo ni o ti ní ìdákẹ́jẹ́ jù? Owó alẹ́ ni mo máa ń ní ìdákẹ́jẹ́ tí mo bá fẹ́ sùn. Nìkan mo máa ń ní ìdákẹ́jẹ́. Nítorí ibi tí mo ti ń ṣiṣẹ́ kò sí erọ́ ìdákẹ́jẹ́ ńbẹ. Mo ni láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáradára. Alẹ́ tí mo bá fẹ́ sùn tí n bá wá lórí ìbùsùn mi ni mo máa ń ní ìdákẹ́jẹ́.

Ṣàlàyé ohun èlò ìdáná tí kò lè ṣe láìsí láìsí rẹ̀, ohun èlò ìdáná tí èròjà ìṣẹ̀lẹ̀ náà ni pọ́ọ̀tù tí èèyàn fi ń dáná. Nítorí pé kò sí bó ṣe fẹ dáná ti o ni lo pọọtu to bomi sínú rẹ to fi ṣètò bi o ṣe máa dáná so pọ́ọ̀tù tí à ń pè ní ìkòkò ìdáná, òun ni ó ṣe pàtàkì jù nílé ìdáná.

Lérò rẹ báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Èmi ò fọwọ́ sí kí àwọn ọmọdé máa ní fóònù ní kékeré. Nítorí pé, èrò won, orí won, ẹ́mi wọn ò tí ì le gbé láti máa lo fóònù. Wọ́n le ní fóònù sí ilé tó jẹ́ pé tí a bá fẹ́ pe lẹ́ wo kí wọ́n máa gbé fóònù kiri, èmi kò fara mọ́ rárá.

Sọ fún wa nípa oríkì ìdílé yín. Oríkì ìdílé wa ni wọ́n máa ń kí wa pé torí pé ọmọọba ni wá. Wọ́n máa ń kí wa sí ọmọ, ọmọ wa, ọmọ ẹkùn, ọmọ nkankan bẹ́yen. Emi náà o mọ́ mọ́, mi ò mọ̀ bó ṣe pọ̀ sí ṣùgbọ́n àwọn tó máa ń kí wa máa ń kí wa sí ilé ọba. Ilé ọba ni wọ́n máa ń kí wa pé sí.

Ṣé o ní àwòrán lára- lára? Rára ọ. Mi kò ní àwòrán lára mi kìí ṣe ẹni tó máa yà àwòrán sára rárá. Ní ọ̀dọ̀ wa ní àhin though àwọn ìyá wa, àwọn bàbá wa ń nígbà kan ṣe nígbà tí wọn kín ṣínṣín. A kà sí nǹkan tí a máa ń ṣe rárá. Àwòrán náà a kì í ṣe.

Ṣàlàyé ipa tí ìdílé ń kó nínú ìtọ́jú ìlera. Bẹ́ẹ̀ni, ìdílé máa ń kó ipa tó tọ́, tó tóbí nínú ìlera, ìlera yẹn tí ènìyàn bá ní ìdílé tó dára tó rẹwà tó sì fi ènìyàn lọ́kànbalẹ̀, ìlera náà ni ènìyàn máa ń ṣe, ó máa ń jẹ́ kí ènìyàn ní ìlera dára dára ni. Bẹ́ẹ̀ni.

Sọ fún wa nípa jíjókòó sí ìta ní àṣálẹ́. Bẹ́ẹ̀ ni a máa ń jókòó sí ìta ní àṣálẹ́ láti gbé ka gba afẹ́rẹ́. Ìgbà mìíràn tó tútù ba ẹ tí oru bá mọ́, a máa ń jókòó sí ìta ilé wa láti gbé ka gba afẹ́rẹ́. Tí ó bá sì yà tí ọ̀ ilẹ̀ bá ti ń ṣú dáradára, a máa wọnú ilé láti pe kí a lọ sùn.

Sọ fún wa nípa ibi tí a bí ọ sí? Ìlú Èkó ni a bí mi sío tí a ń pè ní ìlú Èkó. Àromi sá lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́, ibẹ̀ ni bàbá mi àti ìyá mi ń gbé. Nígbà tí a bí mi, ìbe ni bàbá mi ṣi ti ń ṣiṣẹ́ ní agbègbè, Lagos Mainland. Ìbẹ́ là bí mi sí.

Báwo ni ojú ọjọ́ ṣe ń yí bí ó ṣe ń rí lára padà? Ojú ọjọ́ bá ṣe ń yí náà ló máa ń ṣe yí ní ara padà. Iye táa bá wà nígbà òwúrọ̀. Ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Tí òwúrọ̀ bá ṣe, ó máa tutù. Tí ó bá di ọwọ́ ọ̀sán, ó máa gbóná. Tí ó bá di ọwọ́ ọ̀rọ̀lẹ́, ó máa lọ́wọ́rọ́wọ́. Bí ojú ọjọ́ ṣe máa yí padà nìyẹn.

Sọ fún wa nípa gbígbẹ́ igi. A! Èmi kò mọ̀ nípa gbígbẹ́ igi, èmi ò kí gbé igi rárá. Àwọn tí ó mọ̀ nípa gbígbẹ́ igi ni ọmọ ẹlòmíràn máa ń gbé igi. Èmi ò mọ̀ nípa gbígbẹ́ igi rárá, èmi kìí gbé igi. Àwọn alágbẹ̀dẹ àwọn tó ń ro igi àwọn ló máa ń gbé igi nítorí náà èmi ò mọ̀ nípa gbígbẹ́ igi rárá, èmi kìí gbé igi.

Sọ fún wa bí o ṣe ń kọ́ ohun tí kò rọrùn fún ọ ní ìbẹ̀rẹ̀. Ìgbà tí mo fẹ́ kọ́, bí a ṣe ń lo eko ẹ̀rọ ayára bí àṣá, ni mo kọ́kọ́ gbọ́ bí a ṣe ń fi ọwọ́ sí, ìka mẹ́rin ti a lè fi sórí nǹkan tí a ń pè ní keyboard. Nígbà náà ni mò ń kọ́, kò sì rọrùn rárá láti kọ́.

Báwo ni ìgbéyàwó, ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Mi ò ní ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn, torí pé iṣẹ́ tí mò ń ṣe láti ìgbà tí mò ń ti rí iṣẹ́ eléyìí náà, ni mò ti ń ṣe. Tí Ọlọ́run sì ń ràn mí lọ́wọ́ láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ náà. So, kò sí iṣẹ́ ìgbékẹ́yìn tí mo tún ṣe.

Sọ fún wa nípa fífi fóònù ránṣẹ́, ránṣẹ́ owó. Bẹ́ẹ̀ni a máa ń fi fóònù ránṣẹ́ owó, tí a ń pè ní, ká fi owó sí afẹ́fẹ́ funyan. Òun la máa ń fi fóònù ṣe, mo máa ń fi fóònù ránṣẹ́ owó dáradára. Ó sì, ó sì ń jẹ́ kí ìfiránṣẹ́ owó kó yára gangan ju títẹ̀lẹ̀ lọ.

Alọ́ nípa èwe. Nígbà èwe ààlọ́ ìjàpá àti yánríbọ, òun ni a máa ń gbọ́ nípa nígbà tá a wà ní kékeré. Ǹkan tó ṣe ẹyìn ìjàpá tí èèyàn ò fi tí ò fi dára dára nítorí pé wọ́n ju láti ọ̀run wá sí sálẹ̀ àti ǹkan tó ṣe tí ò fi ní irun lórí nítorí kó lọ jí ẹ̀wà èèyàn kan jẹ kó sì da fìlà bo orí ara rẹ̀.

Sọ nípa adirẹ àti aṣọ ti a n kun adirẹ nípa aṣọ ti a n kun nipe àwọn to maa n ṣe aṣọ adirẹ emi kò mọ̀ nípa bi a ṣé ń ṣe ṣùgbọ́n èmi máa ń wọ aṣọ àdìrẹ dáadáa tá ń pè ni Kampala lọ́dọ̀ tíwá ni bí yi, mo máa ń wọ̀ ṣùgbọ́n mi kì í mọ bí a ṣe ń ṣe wọ́n. Àwọn tó ń ṣe wà tó jẹ́ pé nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ niyẹ́n ti wọn sì máa ń lò dáadáa.

Sọ fún wa nípa ohun dídùn tí o rántí láti ìgbà èwe. À, ǹkan tó dùn tí ẹ̀ n rántí láti ìgbà èwe náà ni ǹkan tá a ń pè ní ẹ̀ ṣúgà tí a ń pè, torí pé ṣúgà náà ló ti wà láti ìgbà èwe títí di àsìkò yìí ni, ni ló ti wà. So ǹkan tí a rántí láti ìgbà yìí náà di sí iná la ṣe rántí. So láti ìgbà èwe la tí ń ló.

Sọ fún wa nípa iṣu. Iṣu jẹ́ nkan lára oúnjẹ ta máa ń jẹ níbí. Ta máa ń pe gbíngbin a máa ń tà, a máa ń, a máa ń kọ ebè fún, a sì fi isu yen, a da iyẹpẹ bò, a sì fi, a máa ń pe ní ebè. Ta máa ń fi gbin to bá dẹ̀ ti dàgbà tó di ìgbà tó bá yẹ kí a ṣe, a yọ, a yọ sí ìgbà tí ó ba yẹ kí a yọ, a sì máa jẹ ẹ́.

Ó ń wá ibi tí o ń lọ, ń lọ, ń lọ sinmi. Miì kí ń lọ sí ibi kankan láti sinmi nítorí pé ní ìlú wa ńbí, kò sí nǹkan táà ń pè ní ìsinmi. Nítorí pé, ọ̀dọ̀ ibi tí ó bá rẹ lọ́ sì tí ó bá rẹ lọ sinmi, o máa nílò owó láti lọ síbẹ̀ kí o tó lọ di pé ó lọ sinmi. Nítorí náà kò sí ibi táà láti sinmi ní ìlú wa níbí yìí, ìlú láti sinmi lára.

Ó sọ fún wa nípa ọbẹ̀ gbẹ̀gìrì àti ẹ̀wà. Ẹwà náà la máa fí ń ṣe gbẹgiri nítorí náà gbẹ̀gìrì, tí a bá ti bo ẹ̀wà, tí a bo tá ṣannú dáadáa tí a lọ, a máa fi èpo si, ta máa sọ di gbẹ̀gìrì. Ẹ̀wà ni eléyìí tí a kóbọ̀, tí a ṣà, tí a ṣíṣè. Òun náà la máa ń pè ní ẹ̀wà.

So fún wa nípa èròjà tí o ń lò níbí. Mio mo ìtumọ nípa èròjà tí à ń lò. Èròjà tí à ń lò níbo niyen? Kí ni itumo èròjà tí à ń lò níbí? Èmi kò mọ̀ rárá. Tò bá lè sọ, nipà re dáadáa tófi di pe ó yé wa. Ṣùgbọ́n bi se sọ pé èròjà yìí emi kò mọ̀ rárá. Kò mọ èròjà tí à ń lò. Tò bá lè sọ nípa rẹ kó yé mi. But bo ṣe n sọ yìí kò yé mi.

Ṣàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn. N o máa ń lọ sí ilé ìwòsàn, òun mi kì í ṣàlàyé lọ sí ilé ìwòsàn tí ó bá yẹ kí boyá. Ó ní ká máa tó ṣẹlẹ̀ ní àgọ ara mi, ó máa ń gbé mi lọ sí ilé ìwòsàn. Àbí ó yẹ kí èèyàn kí ó máa lọ lóore kóòró àti ní ìgbà ku ìgbà sí ilé ìwòsàn kí èèyàn lọ máa ṣe àyẹ̀wò ara rẹ̀.

Sọ fún wa nípa wíwọlé tàbí ìkúnlẹ̀. Tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Bẹ́ẹ̀ni, wíwólẹ̀ nígbà ìkíni, wíwólẹ̀ àní nígbà ìkíni. Èyí ni ọmọ, ọmọbìnrin ló máa ń wólẹ̀, ọkùnrin máa ń dọ̀bálẹ̀ ní ọ̀dọ̀ wa níbí.

Nípa àwọn ti, tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà, àwọn tó máa ń ta oúnjẹ lójú ọ̀nà ni a ń pè ní àwọn tó máa ń ta oúnjẹ lẹ́ẹ̀gbẹ́ títì. Àwọn ti wọn ba, àwọn ti wọn rowo láti gba àwọn ṣọọbu nítorí pe àwọn ṣọọbu maa n wọn ni ọdọ wa nihin, so ti wọn ba dẹ ti ri ibi ti wọn le gbe counter wọn si tí wọ́n sì ra cooler, tí wọ́n sì rí ri owó rà bíi kóńgò rice bi méjì, wọn máa ta lẹ̀gbẹ ọ̀nà.

Sọ fún wa nípa gèlè àti bí a ṣe ń wé è? Àh, èmi ko mọ bí a ṣe ń wé gèlè torípé mi kì í ṣe obìnrin, àwọn obìnrin ló máa ń wé gèlè. Ǹ ga táwọn ọkùnrin máa ń lò ni fìlà tí à ń dé sórí, ní òní tí àwa ọkùnrin, àwa ò kí wé gèlè rárá. Ọkùnrin ló máa ń wé, ọkùnrin, obìnrin ló máa ń wé gèlè, ọkùnrin máa ń dé fìlà.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ bí báwo émi kó mọ nǹkan tí a ń pè ní ìrànlọ́wọ́ àkọ́kọ́. Mi ìrànlọ́wọ́ ṣe ká fún èèyàn ní nǹkan àbí ká bùn èèyàn ní nǹkan ni. Èmi kò mọ̀ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ rárá. Èmi ko mọ ìrànlọ́wọ́ bi a ṣe ń ṣe ìrànlọ́wọ́ àkọkọ́ bí a bá fún èèyàn ní nǹkan àbí ká bun èèyàn ní nǹkan ni.

Ṣalaye bi agbègbè rẹ ṣe ríi ni aṣalẹ. Agbègbè mi máa ń dára ní àṣálẹ́ tí iná, tí iná ìjọba bá wà. Agbègbè mi máa ń rẹwà ní àṣálẹ́ torí àṣálẹ́ tí gbogbo iná àdúgbò bá ti tàn. Gbogbo iná àdúgbò tó bá tàn ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀yẹ kó rẹwà kó sì máa dán girín girín.

Kíni ó ń mú inú ẹ dùn kódà ọjọ́ tí kò dára? Àwọn ọmọ mi ló máa ń mú inú mi dùn nígbà tí ọjọ́ kò dára. Nígbà tí mo rí àwọn ọmọ mi, inú mi máa ń dùn. Nítorí pé Ọlọ́run fún mi ní àwọn ọmọ gidi tó máa ń mú inú mi dùn tí wọn ò kì í fi múnú mi bàjẹ́. Nítorí náà, bí mo bá rí àwọn ọmọ mi, inú mi máa ń dùn lójoojúmọ́.

Lérò rẹ kí ni ọ̀rẹ́ tóotọ́? Ọ̀rẹ́ tóotọ ni, ọ̀rẹ́ tóotọ́ ni ọ̀rẹ́ tó jẹ́ pé ó máa ń gba nílẹ̀ nígbà ọjọ́ ìṣòro. Iru àwọn ọ̀rẹ́ tóotọ́ ní eléyìí. Ọ̀rẹ́ tóotọ ni àwọn ọ̀rẹ́ tó máa ń gbà yàn lé ní ọjọ́ ìṣòro tó sì láwọn èèyàn wọ́n tí a bá nílò èèyàn láwọn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? A, mi kì í máa ń pe àwọn oníbàárà ṣùgbọ́n ibi tí mo ti ń ṣiṣẹ́ fún mi láyè láti máa sọ pé kí n máa polówó. Ṣùgbọ́n mo máa ń fẹ́ kí àwọn oníbàárà tuntun kan wá síbi tí mo ti ń ṣiṣẹ́ torí pé ilé ìyáwèékàwé ni, a sì máa nílò àwọn èeyan kí wọ́n máa wá síbẹ̀, wọ́n sì máa ẹ.

O ni o ṣe ń tọ́jú ojú nígbà tí o bá ń ṣiṣẹ́ pẹ̀. A ìtọ́jú ojú nígbà tí mo bá ń ṣiṣẹ́. Wọ́n á fi ewu kan ojú mi ni, ṣùgbọ́n mí kí ń tọ́jú, sábà tọ́jú ojú níṣisyìí nítorí pé mí kí ń ṣiṣẹ́ níbi tí a ti ń ṣiṣẹ́ ojú. Amọ o dára kí èeyàn má tọ́jú ojú rẹ̀ lórèkórè àti ní ìgbàkugbà kí èeyàn má tọ́jú.

Lérò rẹ, ìwà wo ni olórí eré gbọ́dọ̀ ní? Olórí eré gbọ́dọ̀ ní ìwà ìfisùn, ìwà rere tó jẹ́ pé yóò fi ọkàn oníkálùkù balẹ̀. Irú ìwà bẹ́ẹ̀ ló ní láti wà lọ́wọ́ olóríire. Nítorí náà, olóríire jẹ́ ẹni tó jẹ́ pé ó máa, olùfisùn ni, tí o ṣe tán láti sin ènìyàn padà.

Tani ó ń rántí? Ta ni ò ń rántí? Sọ fún wa. Ta ni mò ń rántí? Mi ò kí ń rántí, kò sẹ́ni tí mò ń gbé sọ́kàn láti máa máa rántí. Èmi ì ní ẹni kankan tí mo máa ń rántí. Ní ìsinsìnyí lọ́wọ́ tí mo wà yìí, Ọlọ́run nìkan ni mò máa ń rántí. Nítorí náà, miì ní ẹni tí mò ń rántí. Kò sẹ́ni tí mò ń rántí rárá. Mi kò rántí ẹni kankan.

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ni agbègbè re. Sọ fún wa nípa aṣa ìgbéyàwó ni agbègbè rẹ. Àṣà tí ṣe nípa àdúgbò wa. Bí a ṣe ń fẹ́ nílẹ̀ Yorùbá, a máa ń fẹ́ ìyàwó nípa ká kó nǹkan wa ìdána wa, nípa iṣu, kákó iṣu wa, kákó oríṣiríṣi iṣu wa.

Ṣàlàyé bí a ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò. Ẹ̀ tí àlejò bá wá, à ń láti gbé oúnjẹ kalẹ̀ fún, kí a dọ̀bálẹ̀, kí a fi tọwọ̀tọ̀wọ̀ ká fi gbé oúnjẹ fún ènìyàn a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá. A ki n à ṣa dede gbé oúnjẹ fún èeyan ṣakalà bẹyẹn, à fi tọwọ̀tọ̀wọ̀ gbé fún ẹni yẹn ni pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni a maa fi ń gbé oúnjẹ fún wọn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí a máa ń ṣe náà ni àwọn àṣà ilẹ̀ Yorùbá. A láṣà míì táa màá ń ṣe. Àṣà ìgbélárugẹ, ká fi bá bọ̀wọ̀ fún'yàn, ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí'yàn, àwọn àṣà le ká dọ̀bálẹ̀, àbí ká kúnlẹ̀ fún ẹni tó jù wá lọ, ká sì fi ẹ̀mí ọ̀wọ̀, ẹ̀mí ìrẹ̀lẹ̀ ká fi ṣe.

Èròjà wo ni won ń lò jù, èròjà séfùn sébè ni àbí kí ni? A máa ń lo èròjà loríṣiríṣi, ṣùgbọ́n èròjà wo ni aṣọ ń parí, ṣe èròjà ìsebẹ́ ni àbí èròjà ìpolówó nǹkan bíi èròjà wo ni aṣọ ń parí ni? Torí náà a máa ń ṣe èròjà gidi torí èròjà pe oriṣíríṣí.

Sọ fún wa nípa ìmọ̀ràn tí o kò gba, tí o kò gba ṣùgbọ́n tí ó jẹ́ òtítọ́. Ìmọ̀ràn tí n kò gba ṣùgbọ́n ó jẹ́ òtítọ́. Mi ò lè rántí àwọn ìmọ̀ràn kankan nsìín. Ni ọwọ́ lọ́wọ́ mi lè rántí ẹ̀. Oríṣìíríṣìí ìmọ̀ràn ló le gba ènìyàn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ táa wà báyìí miì kàn rántí ìkankan tí rí, ó jẹ́ ìmọ̀ràn tó jẹ́ pé mi kò gba á, tó ti jẹ́ ó jẹ́ òtítọ́.

Báwo ni àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ báwo sì ni ní ìsinsìnyí? Ní ayé àtijọ́, a máa ń bá ara wa sọ̀rọ̀ dáradára bí ọ̀rẹ́ ẹ̀gbọ́n sábùúró ta máa ń lọlé ara wa. Ṣùgbọ́n sì ń pè é ní ayé ti gbẹ́gẹ́, koko jàńbẹlẹ̀ oníkákú lómi ṣe tirẹ̀ lọ́wọ́ tó kù báyìí ni, oníkákú ló máa ń ṣe tirẹ̀.

Ṣe ọ máa ń rọrùn nígbà ti o bá sùn? Bẹ́ẹ̀ ni ó máa ń rọrùn tí ń bá sùn. Tí ó bá ti jẹ́ pé, eh, eh, ààrù èèyàn ń ṣe àìsàn, o máa ń rọrùn tí ènìyàn bá sùn dáradára. Bí tó bá sùn sí orí ibùsùn tó dára, tó sì ní ibi tó tẹ́ sí láti sùn, ó máa ń rọrùn dáradára.

Lérò rẹ ṣé ènìyàn yípadà bí wọ́n ṣé ń dàgbà. Bẹ́ẹ̀ni èèyàn máa ń yípadà bí èèyàn bá ṣe ń dàgbà sí. To je pé èèyàn máa ga síi ni àbí èèyàn máa sanra síi ni àbí èèyàn máa wú ewu orí ní. Èèyàn máa ń yípadà bí èèyàn bi ṣe ń dàgbà si lèèyàn máa ma yípadà. Èèyàn máa yípadà ní, ní rírí sí. Èèyàn máa yípadà ní gíga sí.

Lérò rẹ kí ni ò ń rán ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera? Kéyan wò, ìlera ara rẹ̀. Káyan sì máa sinmi lóòrèkóòrè keyan sì máa jẹ oúnjẹ tó dára, kó sì fi ọkàn ara rẹ̀ balẹ̀. Ǹkan tó máa jẹ́ kí ènìyàn gbé ìgbé ayé tó dára ní eleyìí. Tí ènìyàn bá ti mu otí kò máa mú síga, kò máa gbé ọkàn ara rẹ̀ sókè. Nítorí náà, ọ̀lohun loń fún eeyàn ní ẹ̀mí gígùn ko sì máa mọ Ọlọ́run, kò sì máa fúnni iwọnbá tó bá ti di ṣe.

Ìró wo ni a ń gbọ́ nílé rẹ? Ní gbogbo ọjọ́, ìró ayọ̀ la máa ń gbọ́ nílé mi. Nítorí pé ìró ayọ̀ la máa gbọ́ nílé olódodo. Nítorí náà ìró ayọ̀ yìí náà la máa ń gbọ́ ni ílé mi ní ojojúmọ́. Nítorí ìró tó bá ti ń jáde tí ọmọ náà, ìró ayọ̀ ni. Ni òwúrọ̀ ìró ayọ̀, ní ọ̀sán ìró ayọ̀, ní àṣálẹ́ ìró ayọ̀.

Ṣàlàyé bí ẹnìkan ṣe ń kọ́ iṣẹ́ tí ó mọ̀. Iṣẹ́ tí ó mọ̀. Miì mọ. Ìbéèrè yẹn ò yé mi tó. Mi ò mọ̀ bí èèyàn ṣe máa ń kọ́ iṣẹ́. Nígbà tí èèyàn tí mọ iṣẹ́, ó tún ṣe wá ń kọ. Nítorí náà ìbéèrè yẹn kò yé mi tó rárá. Àbí bí ẹ ṣe bèèrè ni o, ṣùgbọ́n èmi kò mọ ìbéèrè.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ gbogbo bí ọdún òun la máa ń sọ lọ́dọ̀ tiwa níbí kò sí ọjọ́ tí ó dára, ọjọ́ gbogbo ni ó dára tí Ọlọ́run dá. Íbàjẹ́ ọjọ́ kíní, ọjọ́ kejì, gbogbo ọjọ́ ni ó dára. Kò sí ọjọ́ tí ó dára ní ọ̀dọ̀ tiwa torí pé Ọlọ́run ló dá gbogbo rẹ̀.

Ṣé o máa ń mú àwọn ọ̀rọ̀ ìlera? Ewo ni kíni á n pè ní ọ̀rọ̀ ìlera? Ṣé a máa ń mú ọ̀rọ̀ ìlera ní kúkúndùn ni àbí kí ni a n pè ní ọ̀rọ̀ ìlera tí e ń sọ nípa rẹ̀? Èmi kò mọ ọ̀rọ̀ tí e ń sọ nípa ọ̀rọ̀ ìlera. Ṣé ọ̀rọ̀ ìlera ni àbí nípa ohuy ìlera?

Kí ni ó ń sọ, kí ni o ń sọ lórí fóònù nígbà tí o bá ní ẹ̀dùn ọkàn? Hmm, bá ní ẹ̀dùn ọkàn, màá ń sọ lórí fóònù, màá fún ìbéèrè, kankan ni yóò mú àwọn ènìyàn náà. Ṣé ẹ̀dùn ọkàn rere mo ní tí bá ń wà ní orí fóònù? Mo ní ẹ̀dùn ọkàn rere sí oníkálukú nígbà tí màá wà ní orí fóònù. So ẹ̀dùn ọkàn tí ó dára ni èmi máa ní?

Ṣàlàyé bí àlọ́ ṣe, ṣàlàyé bí àlọ́ ṣe ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí. Bí àlọ́ ṣe máa ń bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ tiwa ni ao máa ṣe àlọ́ o. Àlọ́ o máa ń bẹ̀rẹ̀ láti bí pé eeyàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Tí a sì máa parí rẹ̀ pé, tí ta bá máa fi parí yóò fún wa ní, nǹkan àkọyẹ́ tí a lè máa, a lè máa kọ́ bẹ̀. Nǹkan tí a lè kọ́ pé boya kẹ́yàn máa ń jalè, kíyàn máa ṣe nǹkan báyìí.

Bí o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nígbà kúgbà tí ènìyàn bá wá fún ìrànlọ́wọ́, tí èmi náà bá sì wà ní ipò láti rán ènìyàn lọ́wọ́, èmi á rán lọ́wọ́ nítorí pé kò sí ẹni tí kò nílò ìrànlọ́wọ́. Gbogbo wá náà la nílò ìrànlọ́wọ́, ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ ju ara wa lọ ni, torí tí ń bá nílọ́wọ́, èmi á rán ẹni lọ́wọ́, tí ẹ́ni náà bá ní lọ́wọ́, yóò ràn emi náà lọ́wọ́.

Sọ fún wa nípa ẹja. Ẹ̀já, ẹja, ẹjà. Okay, sọ fún wa nípa ẹja. Àwọn èrò díẹ̀ láti ibẹ̀ ṣe ẹ. Ibi tí a ń ra, ibi tí ọjà ni a ti máa ń ra ẹja, àwọn kan sì máa ń sin ẹja. Nítorí náà, ẹni tí ó bá nílò ẹja ni yóò lọ sí ọjà lọ ra ẹja. Ẹni tó bá dẹ̀ ń sin ẹja, yóò máa jẹja.